Àá, mi ò ní glass òrùn lọ títí. Nítorí glass òrùn máa ń jẹ́ kó-- nítorí glass òrùn máa ń jẹ́ kórun kunyan ni. Mi ò ṣe-- mi ò ní glass òrùn lọ títí. Mi ò fi bẹ́ẹ̀ ni glass òrùn, ó máa ń jẹ́ kórún kúnyan ni. Àwọn glass ti moni, àwọn glass ti eeyan le wọ jáde àbí to oorun ba mu, àwọn glass to maa n boju yẹn. Àwọn glass ti moni niyẹn.